Àku dedé iwo yi. Ìbéèrè mi ni, ṣe o jẹ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, mo jẹ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan nítorí pé mo fẹ́ràn kí n je aṣáwájú ní gbogbo ǹkan torí pé èmi náà là kọ́ bí. So, à ń ṣe ètò ǹkan, ó ti mọ̀ mi lára láti lé gbogbo bí. Nílé ìwé ni, níbi tí a ti máa ń ṣe eré ìdárayá ni, níbi tí a ti máa ń ṣe ètò ohun kan, mo máa ń ṣe ètò ń bẹ́ẹ̀ nítorí pé níbi eré ìdárayá, èmi ni akọni máa ń gbà wọn. Èmi mo ma ń ṣe ètò bá ṣe kó ẹni sórí pápá. Èmi ni màá ṣe ètò bí ẹni tí o múlé. Èmi ní ṣíṣètò ẹni tí ó gba àpá ọ̀tún, ẹni tí ó gba àpá òsì, ẹni tí ó gba iwájú, ẹni tí ó gba ẹ̀yìn. So, nítorí pé mo ti máa ń ṣe ètò ǹkan láti lé tẹ́lẹ̀, ó jẹ́ kó mọ̀ mí lára debẹ̀. Nígbà tí mo wà nílé ẹ̀kọ́, èmi ni olùdarí fi ṣe olórí àwọn akẹ́kọ̀ọ́ ní kíláàsì wa. So, torí pé mo máa ń ṣe ètò ǹkan ní bó ṣe yẹ kó lọ nírọ̀wọ́, nírọ̀sẹ̀ lẹyo kọkan, ó jẹ́ kí n mọ̀ pé mo lè ṣe olùdarí, ó jẹ́ kí n mọ̀ pé, à, èmi náà Mo fakọyọ níbi ká máa ṣe ètò ǹkan. Kò sí ètò ǹkan tí mi ò lè ṣe. Kódà ó mú mi láti sọ pé mo fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ bàṣẹ́ yànánà àti ṣe ìdarí ìgbéyàwó torí pé ara ṣíṣètò ló wà. So, mo nífẹ̀ẹ́ sí, mo sì fẹ́ràn kí n máa ṣe ètò dáadáa torí pé kí ènìyàn máa ṣe ètò ǹkan ó ń jẹ́ kí ènìyàn orí lé tò. Ara títọ́ lẹ ni. À, èwo ló kan èwo ni o kan. Tó bá jẹ́ ọkùnrin, yóò jẹ́ kó rí ẹ ò pé gerégeré. Tí ó bá sì jú obìnrin, yóò jẹ́ kó lè rọ̀ mọ́ tọ́.

A kú dédé wò yé. Ìbéèrè ni, báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Lọ́dọ̀ ti mi, àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi á múra bí i tẹ̀gbọ́ntàbúrò tó mọ tí yá. A rẹ́rìn-ín síra wá lásìkò tó bá yẹ ká rẹ́rìn-ín síra wá. Àsìkò tó bá yẹ ká sì ba ara wa sọ ìtóún ju ìtọ́rọ̀. A máa ba ara wa sọ ìtóún ju ìtọ́rọ̀. Kò sí ààké ń dirawa sínú kò dẹ̀ sí gbómi sí omi ò tó. Táàkì yanju láàrin ara wa.